Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń rántí àwọn àlá mi kọ̀ọ̀kan. Mo máa ń rántí òmíràn, ìgbà mìíràn mi ò kí ń rántí òmíràn. Ó ṣe gbogbo àlá mi ni mo máa ń rántí. Ṣùgbọ́n mo máa ń rántí ọ̀pọ̀ nínú wọn.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn kankan. Àti wípé mi ò nífẹ̀ẹ́ sí ẹranko ọ̀sìn kankan láti máa sìn. Ìdí lé yìí tí mi ò ṣe ní ẹranko ọ̀sìn kankan.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ ni mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ láti lè má jẹ kí ẹlòmíràn dé ibẹ̀. Mo sọ ìdí nìyí tí mo ṣe máa ń pa àwọn fáìlì mi pamọ́

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní àkókò aago mẹ́jọ àárọ̀. Bẹ́ẹ̀ la ní ọ̀pọ̀lọpọ̀ aago tí oníkálukú máa ń wọ iṣẹ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Rárá o, mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mo máa ń dá jẹ oúnjẹ ọ̀sán mi ni, èmi nìkan ni mo máa ń dá jẹ oúnjẹ ọ̀sán mi.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Rárá o, mi ò kí ń kọrin kẹ́lẹ́. Àti wípé mi ò n fi bẹ́ẹ̀ kọrin lóòrèkóòrè, mo máa ń kọrin ní ẹ̀kanláàrí.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù jẹ́ orin ẹ̀sìn Mùsùlùmí àti orin takasofe tí P Q Dot, Kizz Daniel àwọn orin takasofe àwọn yẹn, mo máa ń gbọ̀ wọ́n, mo fẹ́ràn wọ́n.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ-ayárabíàsá? Ọ̀pọ̀ ìgbà tí mo bá ní àdojúkọ tàbí ìṣòro kankan pẹ̀lú ẹ̀rọ-ayárabíàsá mi, mo máa ń pe àwọn tó mọ wọ́ ẹ̀ tí wọ́n mọ̀ nípa rẹ̀ láti wá bá mi yanjú ẹ̀

Ṣé o mọ bí a ti ń yàwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yàwòrán pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, èyí tí à ń pè ní fóònù. Mo mọ bí mo ṣe lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yàwòrán.

Ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún yan ní ẹ̀jẹ̀ rí dáadáa. Mo ní ọ̀rẹ́ tó ní àdojúkọ pẹ̀lú àìlera ara rẹ̀ tí mo máa ń fún ní ẹ̀jẹ̀ nígbàkúùgbà.

Kíni ìgbádùn rẹ? Ìgbádùn mi ni pé kí n jẹun, kí n sùn, kí n ṣòwò eré máhúnmáhúran, kí n wò eré lórí ẹ̀rọ amóhùnmáwòrán.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Kò kín tó wákàtí kan tí mo fi máa ń wo ojú ìbòjú lójoojúmọ́. Ọ̀pọ̀ ìgbà mi ò kí ń wo ojú ìbòjú rárá.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Mi ò kí ń ra epo fún ọkọ̀ mi torí wípé mi ò ní ọkọ̀ rárá. Ìdí leléyìí tí mi ò ṣe kí n ra epo fún ọkọ̀ torí mi ò ní ọkọ̀.

Kí ni adùn tí ó fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ adùn chocolate. Bẹ́ẹ̀, mo fẹ́ adùn vanilla àti strawberry. Kò sí èyí tí mi ò fẹ́ràn nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí. Ìbá jẹ́ chocolate, strawberry àbí vanilla, kò si èyì tí mi ò fẹ́ràn.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà ò dára rárá, kò tí è ṣe é mú yangàn. Ṣùgbọ́n à ń ṣe iṣẹ́ náà torí kí ebi má bàá pa wa, kí a lè mú kékeré tá ń gbà délé, ká sì lè fi bọ́ ara wa.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́, nínú àpò owó mi, mo máa ń fi ìtọ́tè síbẹ̀, mo máa ń fi owó síbẹ̀. Kíni ìgé konáà máa wà nínú ẹ̀?

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Lórí ìbùsùn mi, mo ní ìrọ̀rí mẹ́rin. Ìgbà mìíràn mo máa ń lo méjì, ìgbà mìíràn mo máa ń lo ẹyọ kan. Àmọ́ ìrọ̀rí mẹ́rin ló wà lórí ìbùsùn mi tí mo sì máa ń lo ẹyọ kan tàbí méjì.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi, mo máa ń mú àwọn èrò tuntun wá fún àwọn alábàáṣiṣẹ́ mi bí mo bá ṣe ròo sí tí mo dẹ̀ ri wípé eléyìí ò èrò tuntun ni. Ẹ jẹ́ ká jọ ṣẹ́ àbí ẹ jẹ́ ká jọ gbéyè wò.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni etí mi dára, mò ń gbọ́ oun tí ènìyàn sọ. Bẹ́ẹ̀ni, ohun tí èmi náà bá sọ mò ń gbọ́. Ìdí léyìí tí mo fi mọ̀ wípé etí mi dára kò ní ìyọnu.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Mo fẹ́ràn láti máa jẹ èso ọ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni èso ápù, bàbá ń bá rírẹ́. Mo fẹ́ràn ọsàn dáadáa. Mo máa ń mu ọsàn. Tí a bá ní káwo nínú gbogbo eleyii ta Kasílẹ̀ yìí, mo fẹ́ràn ọsàn ju gbogbo yòókù lọ.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò ní ilé tí mò ń gbé ní ibi iṣẹ́ mi, àmó ní ilé tí mò ń gbé ní ilé mi, mi ò ní àgbàlá òjò.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún ní ilé iṣẹ́ tí èmi ń bá ṣiṣẹ́? Mo ní ogún ọjọ́ fún ìsinmi ọdọọdún. Ogún ọjọ́ ni mo ní fún ìsinmi ọdọọdún.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Mo máa ń ṣètò àwọn ìṣòro tó bá wáyé láàárín àwọn ẹlẹgbẹ́ mi láti bá wọn pẹ̀tù sí ọ̀rọ̀ náà àti láti fa gbogbo wọn mọ́ra papọ̀.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Kódà ohun ọ̀ṣọ́ tí mo ní ó pọ̀ jà búra tá. Nítorí bí mo ṣe fẹ́ràn ohun ọ̀ṣọ́ tó ṣe eléyìí tá ń wọ̀ sí etí ni àbí eyi ta n wọ̀ sí ọrùn mo ní lọ́pọ̀lọ́pọ̀.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi múnan dọ́kọ́ dáadáa. Ìwà ìṣòwò ìṣòwò mi ó múná dóko dáadáa torí wípé a bí mi sínú ìṣòwò ni. Mosì fẹ́ràn láti máa ṣòwò dáadáa torí wípé mo fẹ́ràn rẹ̀ ni mo ṣe fọkàn fara sí.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé torí lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń ṣe ẹ̀kọ́ idàgbàsókè fún ẹ̀kọ́ tí mo kà tẹ́lẹ̀. Ìdí léyìí tí mo ṣe máa ń ka ìwé, mo máa ń ka ìwé.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Rárá o, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí jù ni kí a wà nínú ilé, tá ń gba ẹ̀rọ amúlétutù sára, ká sì máa ṣiṣẹ́. Irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ni mo fẹ́ràn.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ orí WhatsApp. Ibẹ̀ ni mo ti máa ń ṣe ìpolówó mi. Ohunkóhun tí mo ní láti tà láti lè wá àwọn ènìyàn kan wá rà, mo máa ń gbe sí orí WhatsApp mi.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Rárá o, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Àti wípé mi ò ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní àyíká mi. Ìdílé yìí tí mi ò ṣe kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù torí eléyìí ó máa ń mú kí ìpàdé náà kó yá. Kò dẹ̀ ní ni ẹni kẹ́ni lára láti lè máa lọ láti ilé lọ síbi ìpàdé.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo fẹ́ràn láti lọ sí ibi iṣẹ́, ẹ̀yin ìgbà yẹn mo fẹ́ràn láti máa lọ sí ilé eré ìdárayá nítorí wípé ó máa ń fún mi láyọ̀ láti ṣe eré ìdárayá dáadáa.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń ní ìṣòro iṣẹ́ kankan ní àkókò tó bá yẹ kí n parí iṣẹ́. Mo ti máa ń parí iṣẹ́ mi kó tó di àsìkò tí ó yẹ kí n parí iṣẹ́ ní ilé iṣẹ́.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Mo máa ń lo ọwọ́ ọ̀tún. Mi ò kí ń lo ọwọ́ òsì rárá. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò fi ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. Yàtọ̀ sí pé tí mo bá fẹ́ ṣan idì tí mo bá yàgbẹ́ ni mo máa ń lo ọwọ́ òsì.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Ní ilé tí mò ń gbé ní Ìlọrin, mo fẹ́ràn láti wọ yàrá ìdáná dáadáa torí wípé níbẹ̀ ni ń ó ti ṣètò oúnjẹ tí ń bá máa jẹ.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Ṣe o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Rárá o, mi ò fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè. Mo máa ń wò láti dúró bí mo ṣe wà, láì lo ẹ̀rọ ìgbésókè.

Nígbàwo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tó kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ ni ọdún twenty-twenty-one. Nínú oṣù kẹjọ ọdún twenty twenty one. Ìgbà náà ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́.